Èmi ò tíì ra nǹkan lórí ìtàn étí rí. Èmi, èmi prefer kí n ra nǹkan tí mo fi ojú mi rí ní ọjà àbí nǹkan tí èèyàn ti rà rí tó dẹ n ṣiṣẹ́ tó wà dáadáa tó wà okay. Irú nǹkan tí mo máa ń rà nìyẹn. Mi ò like atí máa ra nǹkan tan máa n advertise.

Mi ò tíì fún eeyàn kankan ní ẹ̀jẹ̀ rí. Èmi ti àwọn opportunity àti fún yàn lẹ́ejẹ̀ torí mo mọ̀ pé mo lẹ́jẹ̀ gan sára but mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí. Mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí.

Mo máa ń gbọ́ podcast. Àní mo máa ń gbọ́ podcast. Àárọ̀ yìí mo gbọ́ podcast. Àná mo gbọ́, kò sọ́jà tí mi ò gbọ́ podcast. Tí ó bá jẹ́ pé wọ́n tún mú iná lọ níìsín, ẹ̀n bá, ẹ̀n bá tún lọ gbọ́, ẹ̀n bá, ẹ̀n bá tún switch síbi tí mo ti máa gbọ́ podcast. So mo máa ń gbọ́ podcast lójoojúmọ́

Mo máa ń rántí àlá mi. Most times, mo máa ń rántí àlá mi dáadáa. Kódà gan-an èní yìí mo lálàá tí mo rántí. Alá yẹn mi like e mo wá gbádùra ǹipa ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ gbádùn àpa ẹ̀ ni. Ago méjìlá ni mo gbádura ni pa aalá yẹn. Mo máa ń rántí àlá mi dáadáa.

A! Mo jẹ́ èèyàn tó máa ń ṣètò nǹkan o. Mo máa ń ṣètò nǹkan dáadáa. Mo mọ̀ bó ṣe ń ṣètò nǹkan. Nibi iṣẹ́ ni o, nílé ni o, níbi church ni o tá tí n jọ́sìn o, mo máa ń ṣètò nǹkan. Mo máa n arrange nǹkan dáadáa. Yeah, àwọn people mi nbẹ̀ mọ̀ mí sí yẹn.

Mo mọ bí wọ́n ti ń yà àwòrán dáadáa. I can draw. Mo máa ń draw dáadáa. Mo máa ń draw. Mo máa ń yà àwòrán. Mo máa ń yà àwòrán. Mo máa ń ya nature àwòrán. Mo dẹ̀ ń yà àwọn cartoon. Mo mọ àwòrán yà dáadáa.

Mo máa ń, mo máa ń gẹrun mi three step, three step ni mo like atí màá gẹ. Tẹ́lẹ̀ mo máa ń gẹ punk, but nísìyí láti bí nǹkan bí ọdún méjì báyìí three step ni mò ń gẹ. Bí mo ṣe máa ń ṣe irun mi ni yẹn, mo dé máa ń comb irun mi. Mo láìk à tí màá fi relaxer fọrun mi. Mo fẹ́ kí irun mi máa dán, mo máa ń take care irun mi dáadáa, mo ń tọ́jú irun mi dáadáa.

Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ tí mo ṣe rí ni iṣẹ́ ẹ̀kọ́. Mo wá béèni kan ń kọ́ ọmọ ẹ̀, neighbour mi ni. Ọmọ ẹ̀ dẹ̀ fẹ́ kọ exam, so ní àkókò ìgbà yẹn, mo kọ ọmọ yẹn ní lẹ́ṣìn, mo prepare fún exam yẹn, miì dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe rí nìyẹn tí mo mọ̀

Wẹ̀l, mò ń ṣe ètò ìdárayá. Ojojúmọ́ ni mo máa ń ṣe ètò ìdárayá. Mo deń jáde tí mò ń ṣe àwọn exercise kọ̀ọ̀kan. Mò ń ṣe press up, mò ń ṣe sit up, mò ń jog. Bí ètò ìdárayá mi ṣe ń rí nìyẹn.

Ibi tí mo fẹ́ràn lọ́jú ilé Olúwa ni Church. Church ni mo fẹ́ràn lọ́jú o. Church ni mo fẹ́ràn lọ́jú. Kò tún sí ibi kankan tó jẹ́ bí i tó tí mo fẹ́ràn ju Church lọ níwájú Olúwa.

Mo máa ń fọwọ́ tó bíi ẹ máàrún-ún lóòjọ́, lójojúmọ́. Kí ni ẹrẹ márún-un? Mo tiẹ̀ máa ń fọwọ́ ju bẹ́ẹ̀ lọ. Tí mo bá tọ̀, màá fọwọ́. Tí mo bá wọ toilet, mo jáde mo ń fọ̀. Tí mo bá tiẹ̀ jáde tí mo dé kí n tó máa ṣe nǹkan kan, mo máa ń fọwọ́ mi. Mo máa ń fọwọ́ tó ẹrẹ bí mẹ́wàá lóòjọ́.

Ní tòótọ́ irú aṣọ tèmi fẹ́ràn jù ni simple wear, jeans and t-shirt, chinos, t-shirt. Òun ni mo fẹ́ràn jù with canvas or half shoe. Irú aṣọ èmi ò, èmi ò like pé ká má di ká ká ká ká ká ká ká ká ká ká yẹn náà. I just need a simple dress, simple dressing.

Mi ò ní kọ̀ǹpútà; wọ́n ti jí kọ̀ǹpútà mi lọ. Mo dẹ̀ need ati ra kọ̀ǹpútà omin. So, lọ́wọ́lọ́wọ́ nísìí, mi ò ní kọ̀ǹpútà torí wọ́n ti jí kọ̀ǹpútà mi lọ. Bẹ́ẹ̀ni, mo ní ìdá ti ra kọ̀ǹpútà ẹ̀mí.

Mi ò tíì lọkọ́ títè mi, mi ò tíì lọkọ́ títè mi ń sìn. Tí mo bá ti lọkọ́ títè mi, màá ma fọkọ mi ní every weekend. Every weekend in the morning ni màá ma fọkọ mi. Àmọ́ nísìín mi ò tíì lọ kọ́

Mo máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Mo fi pílò rọrùn, mo tiẹ́ ẹ́ láì á tí máa rọrùn dáadáa tí mo bá sùn. Kò sí ìgbà tí mo sùn tí mi ò rọrùn.

Mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Kò sọ́jọ́ tí mi ò kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí. Èní yi gan, mo kọ àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà tí mo wà ní school, mo fi Íńtánẹ́ẹ̀tì ń ṣe àwọn assignment àwọn project mi. So mo ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Ojoojumọ ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi. Èní bá yẹn mo ti ṣàyẹ̀wò ímeèlì mi. Kò sọ́jọ́ tí mi ò ṣàyẹ̀wò ímeèlì mi, torí ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa ń sẹ́ǹdì ímeèlì sí wa. Mo ní láti ṣàyẹ̀wò ímeèlì mi kí ń mọ nǹkan tó ń sẹ́ǹdì sí mi lójoojumọ́

Ọjà ni mo ti ń ra ǹkan. Ọjà, shop, supermarket ibi tí mo ti ń ra ǹkan nìyẹn. Àbí orí àtẹ, mo máa ń ra ǹkan lórí àtẹ. Mo dẹ̀ máa ń ra ǹkan tí wọ́n máa ń kiri nígbà mí. Gbogbo ibi tí mo ti ń ra ǹkan nìyẹn.

Mo máa ń ṣe yoga, mo máa ń ṣe yoga àwọn òtípé tí mo ti ṣe yoga mọ́ ǹsìn. Àwọn ọmọ máa ń ṣe yoga tẹ́lẹ̀. Èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a máa ń jọjọ lọ sí yoga class. A máa ń ṣe yoga.

Mo máa ń ṣe ìdárayá lójoojúmọ́, àràárọ̀ ni mo máa ń ṣe ìdárayá. Àní mo máa ń ṣe jogging, mo máa ń ṣe push up, mo máa ń ṣe sit up, mo dè máa ń ṣe squatting àwọn ìdárayá tí mo máa ń ṣe ni yẹn lójoojúmọ́.

Àwọn ìdárayá tí mo fẹ́ràn ni jogging, press up pẹ̀lú squatting. A máa ń lọ bí kan lọ ṣe ìdárayá yẹn ní gym.

"Okùnrin lè mi o, èmi ò ní aṣọ wíwé." Mi ò ní aṣọ wíwé, àwọn obìnrin ló ní aṣọ wíwé, ìyàwó mi ní aṣọ wíwé. Torí iṣẹ́ ìdálẹ̀ wa kò gbà fún ọkùnrin láti máa wé aṣọ. Àwọn obìnrin ló máa ń wọ aṣọ wíwé.

Tí mo bá fẹ́ lọ sùn, pajamas ni mo máa ń wọ̀, aṣọ bẹ́ẹ̀dì, aṣọ orun, aṣọ orun, aṣọ orun ni mo máa ń wọ̀ tí ń jẹ́ pajamas. Ìyẹn ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn.

Orí máa ń fọ́ mi tí mo bá ti ṣiṣẹ́ ase ju, tí mo, tí mo wa stressed up, orí máa ń fọ́ mi. Ìgbà mí tí mo bá dẹ̀ tí ń feel symptoms malaria orí máa ń fọ́ mi. But most of the time tí orí bá ń fọ́ mi tí mo bá ti sun, tí mo bá ti sun, tí mo simi dáadáa, tí mo jí kò ní, ó ti lọ nìyẹn.